Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo bá ti fẹ́ jáde, tí mo bá, bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́, tín bá ti jí, tí mo ti wẹ̀, tí mo ti ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe lóòwu rọ̀, torí tí báa kọ́kọ́ jí, màá kọ́kọ́ tọ́jú ile na, màá sáré gbálẹ̀ abọ́ tí mo fi jẹun ní àná, màá sáré fọ̀, ti n báa dé ti ṣe yẹn tán, màá lọ wẹ̀, tí mo bá ti wẹ̀ tán, màá bọ́ sójú ọ̀nà, màá wọ mọ́tò, màá wọ mọ́tò, màá lọ wọ mọ́tò tàbí kí n wọ kẹ̀kẹ́ tàbí kí n wọ ọ̀kadà, òun ni mo máa ń wọ. Mọ́tò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo sì máa ń wọ̀ kí n tó dé ibi iṣẹ́ mi. Mọ́tò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, òun ni mo máa ń wọ̀ kí n tó dé ibi iṣẹ́ mi.

Ṣé o ní irungbọ̀n? Àmọ́ ní irungbọ̀n, mo ní irungbọ̀n, ó dẹ̀ pọ̀ díẹ̀. Irungbọ̀n mi ó pọ̀ díẹ̀, mo sì fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn irungbọ̀n gidi gan ni. Mo fẹ́ràn kí n máa da irungbọ̀n sí. Mo fẹ́ràn kí n máa da irungbọ̀n sí. Irungbọ̀n ò wà ní, ó wà ní, ó wà ní ibi ẹ̀kẹ́ mi. Láti ibi ẹ̀kẹ́ ni mo ti dá sí títí dé ibi àgbọ̀n mi. Mọ ní irungbọ̀n, mo sì fẹ́ràn rẹ̀ dáadáa torí ó máa ń mú kí ẹ̀wà mi kó, kó túbọ̀ yọ jáde dáadáa. Mo ní irungbọ̀n.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? À, ìgbà tí mo lọ sí ọjà, tí mo kẹ́yìn lọ sí ọjà, ó ti ń lọ bí i ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì báyìí. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà, ó ti ń lọ sí bí ọ̀sẹ̀ kan bí ọ̀sẹ̀ méjì báyìí tí mo lọ sí ọjà. Ìgbà tí oúnjẹ tí mo máa ń, tí mo ní nílé tó tán, òun ní mo lọ sí ọjà kẹ́yìn. Mo lọ sí ọjà kẹ́yìn. Mo sì lọ ra àwọn tí màá jẹ. Mo ra ìrẹsì, mo ra ẹ̀wà, mo ra òróró, mo ra epo pupa. Mo sá ra gbogbo ẹ̀. Mo ra gbogbo ẹ̀ sílé tó fi máa le gbé mi fún oṣù kan títí tí màá tó fi gba, tí màá tó fi gba owó mi níbi iṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹnkan tuntun níbi iṣẹ́? A, ẹ, o, o, o ti ṣe díẹ̀, o ti ṣe díẹ̀. O tó jọ́ mẹ́ta báyìí tí mo ti, tí mo kẹ́yìn kọ́, kọ́ ǹkan tuntun níbi iṣẹ́. Torí níbi iṣẹ́ wa wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí àwọn nkankan, àwọn ǹkan tuntun. Tẹ́ pé tí ò, tí ò sí ní pẹ̀lú iṣẹ́ wa, tí ò papọ̀ pẹ̀lú iṣẹ́ wa ṣùgbọ́n ta fẹ́ mú mọ̀, ta fẹ́ àbí tí ò sí níbi iṣẹ́ wa tẹ́lẹ̀ ṣùgbọ́n a fẹ́ mú mọ̀. So wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lóòrèkóòrè. Lá, nígbà ta bá ti fẹ́, ta bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ǹkan yẹn mọ́, ta fẹ́ mú mọ̀ iṣẹ́ tá ń ṣe, wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí ẹ̀.

Ṣé o máà ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? A, mo máa ń ṣe ìwádìí o. Mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Kọ́n má lọ, kọ́n má lọ gbé ru yan láti ẹ̀yìn. Mo máa ń ṣe ìwádìí dáadáa. Màá ṣe ìwádìí ẹni tí mò ń bá tajọ́ ṣiṣẹ́ pọ̀. Màá ṣe ìwádìí, màá ṣe ìwádìí ibi tí ó ń gbé. Màá ṣe ìwádìí, ẹ́ ibi tó ti, ilé tó ti jáde wá. Mo máa ń ṣe ìwádìí. Mo máa ń ṣe ìwádìí dáadáa. Àní kí ní ìdí tí eeyan de fi máa ń ṣe ìwádìí ni wípé kó lè mọ irú àwọn tí ò ń bá ṣiṣẹ́ pọ̀, kó má lọ jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n máa wá fa àkóbá sínú ayé ẹ àbí sínú ayé mi torí ẹ́ ni mo fi máa ń ṣe ìwádìí. Kọ́ n má lọ jẹ́ àwọn tó jẹ́ pé bóyá, ẹ́ tọ n lè, tọ n lè ti ẹ́, tọ n lè tẹ̀yìn bẹ bọ jẹ́. Àwọn tó jẹ́ pé tọ owọ́ wọn ò mọ̀. So nínú ìwádìí, nínú ìwádìí ni mo ti máa mọ̀ pé à iró o. Irú ẹni báyìí kò ṣe ń bá ṣe. À irú ẹni báyìí ó ṣe ń bá ṣe èèyàn dáadáa ni. So mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ǹnkan tí mo maá n ṣe tí òjò bá ń rọ̀, mo máa ń fẹ́ràn kí n máa wà nínú ilé lásìkò òjò. Hmm, mo maá ń fẹ́ràn e gan an kí n máa wà nínú ilé lásìkò òjò. Mo maá ń fẹ́ràn tójó bá dẹ́ n rọ̀ lọ́wọ́ àbí tó jó bá ṣẹ́ rọ̀ tán. Mo má ń fẹ́ràn kí màá sùn torí àsìkò ìgbà yẹn oorun máa ń tú mi lára. Ó máa n wọ̀ mí lára gan an. Gbogbo àyíká a máa tutù. Atẹ́gùn ó máa tutù. Ó ma jẹ́ kí, kí, kí gbogbo inú ilé kó tutù kí, kí, kí, kí, kí oorun yẹn kó lè wá dáadáa. Mo maá ń fẹ́ràn kí màá sùn tó jó bá rọ̀.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ wa wọn ò fi bẹ́ẹ̀ fi àyè gbà wá kí a máa, ka máa, ka máa lo fóònù lásìkò ìgbà ta bá ń siṣẹ́ lọ́wọ́. Tí ó bá wá bọ́ sí wi pé ìpè pàjáwìíri, òun ni mo fẹ́ pé. Màá bọ́ta kúrò nínú ibi iṣẹ́, màá bọ́ta kúrò nínú ibi iṣẹ́, má bọ́ síta, màá lọ pe ẹni tí mo bá fẹ́ pé. Tí mo bá sì ti pe ẹni náà tán, ta tí jọ sọ̀rọ̀ tán, màá fi fóònù mi pamọ́. Màá fi pamọ́, mà á sì wọ inú ibi iṣẹ́ padà wá jókòó láti wá máa tẹ̀síwájú ní ohun tí mò ń ṣe.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Tí aago mẹ́fà bá ti lù, òun ni aago ìjí mi ni yó mọ̀ ké. Aago mẹ́fà ni mo ṣètò ẹ̀ sí. Pé tí aago mẹ́fà bá ṣe ń lù l'òwúrọ̀ ojoojúmọ́, o gbọdọ̀ máa dún láti jí mi. So tí aago mẹ́fà bá ti lù, agogo ìjí mi yó mọ̀ dún. Tó bá sì ti ń dún dándan ní náà ni pé kí n dìde, kí n lọ ṣe ohun tó yẹ kí n ṣe. Torí wípé ìdí tí mo fi fi sí aago mẹ́fà yẹn, kí n tó ní mo dìde, kí n tó ní mo sáré ṣiṣẹ́ inú ilé, mo gbálẹ̀, mo fọ abọ́ ì tí mo fi jẹun kù ní àná. Kí n tó ní mo fọnu, kí n tó ní mo wẹ̀, aago méje yó ti lù. Aago mẹ́jọ ṣì ni, ẹ́, àsìkò tó yẹ kí n dé ibi iṣẹ́, àsìkò tó yẹ kí n wọlé iṣẹ́, aago mẹ́jọ torí rẹ̀ ló jẹ́ kí n fi, ẹ́, ṣètò agogo ìjí mi sí aago mẹ́fà àárọ̀ ojoojúmọ́. Kí n bá lè ní ààyè, kí n bá lè ní, ẹ́, kí n ní àsìkò láti lè ṣe àwọn ohun tó yẹ kí n ṣe kí n tó kúrò nílé.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? À, irọ̀ o. Mi ò tíì lé ẹ̀yàn kankan kúrò ní iṣẹ́ rí o, torí èmi ò fẹ́ràn kí n máa gba óúnjẹ lẹ́nu ọmọlàkejì mi. Èmi ò fẹ́ràn rẹ̀, torí ẹni tó bá léyàn kúrò níbi iṣẹ́, ó fẹ́ gba oúnjẹ lẹ́nu ọmọlàkejì rẹ̀ nìyẹn. So èmi ò, èmi ò fẹ́ràn rẹ̀. Èmi ò fẹ́ràn kí n gba oúnjẹ lẹ́nu ọmọlàkejì mi, torí mo tún, mo tún ń sọ, ẹni tó bá léyàn kúrò níbi iṣẹ́, ó fẹ́ gba oúnjẹ lẹ́nu ẹni yẹn ni. Nítorí náà tí ẹ̀yàn bá ṣẹ̀ mí àbí tó bá ṣe ohun tó dùn mọ́ mi níbi iṣẹ́, màá fi ìyà ìtótọ́ fi dáṣẹ̀ rí àfún ún pé kí o, bóyá o, ẹ́ fún ẹsẹ̀ tó o ṣẹ̀, fún àṣẹ máṣe tó o ṣe, bóyá iye báyìí la ó yọ kúrò nínú owó oṣù rẹ tàbí òun ń jìyà mí. Ṣùgbọ́n pé kí n wá léyàn kúrò níbi iṣẹ́, à, mi ò ṣe rí o. Mi ò ṣe rí.

Irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn kí ma wọ̀, ọ̀ún náà ni búùtù. Mo máa ń fẹ́ràn kí ma wọ àwọn bàtà, àwọn bàtà búùtù. Mo sì tún máa fẹ́ràn kí ma wọ slippers. Mo máa ń fẹ́ràn kí ma wọ slippers. Ìdí tí mo fi fẹ́ràn kí ma wọ slippers ni wípé ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi kó, kó kí n lè rìn dáadáa. Kì ń jẹ́ kẹsẹ̀ mi wúwo, kì ń jẹ́ kẹsẹ̀ mi wúwo, kì ń jẹ́ kẹsẹ̀ mi wúwo. Ṣùgbọ́n ní ti búùtù, ìdí tí mo fi fẹ́ràn kí n tún máa wọ búùtù ni wípé búùtù máa ń dúró dáadáa lẹ́sẹ̀ mi. Tí n bá wọ̀ kò ń dàbí nǹkan tó jẹ́ pé. So mo fẹ́ràn kí ń máa, kí ń máa wọ slippers àti búùtù. Ìdí méjèèjì tí mo sì ti fẹ́ràn láti fi máa wọ, ọ̀ún náà ni, ọ̀ún náà ni mo ti ṣàlàyé síwájú.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? À, ẹẹ́, ní ìlú tí wa ń bí, ní ìlú ti wa, ní ìlú Nàìjíríà, tí a bá fẹ́ kíra wa, pàápàá jùlọ àwa ọkùnrin, a máa ń ba ọwọ́ ni, a máa ń ba ọwọ́. Ó sì ti mọra. Ìyẹn ọkùnrin sọ́kùnrin tẹ jọ jẹ́ ẹgbẹ́ ni o. Ọkùnrin sọ́kùnrin tẹ jo jẹ́ ẹgbẹ́. Ṣùgbọ́n ọkùnrin tó jẹ́ pé bọ́yá ọkùnrin sọ́kùnrin tó jẹ́ pé ẹni yẹn dàgbà jù yàn lọ, tó dàgbà jù mí lọ, tó dàgbà jù mí lọ, tí n bá fẹ́ kíru ẹni bẹ́ẹ̀, màá dọ̀bálẹ̀ kì í ni. Torí ní àṣà tiwa, a ò kí ń ba, a kì ń bọ ọwọ́ pẹ̀lú àgbàlagbà. Àrìífín ló jẹ́. Ọmọ kékeré tó bá ló, tó bá fẹ́ kí àgbàlagbà tó bá na ọwọ́ si, àrìífín ló jẹ́ lọ́dọ̀ tiwa. Ṣùgbọ́n tó bá jẹ́ bí akẹgbẹ́ mi àbí ẹni tí a jọ wà ní, tá a jọ wà ní, tá jọ jẹ́ ẹgbẹ́, tàbí ẹni tó kéré sí mi, hẹ́hẹ̀, tàbí ẹni tó kéré sí mi, tí n bá fẹ́ kíru ẹni bẹ́ẹ̀, mo lè na ọwọ́ si. Tẹ́ ẹni náà bá sì na ọwọ́ sí mi padà, màá gba ọwọ́ rẹ̀. Kò ju bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? À, mo máa ń jẹun nínú ọkọ̀ o. Kò sí ibi tí mi ò ti lè jẹun o. Kò sí ibi tí mi ò ti lè jẹun. Bo ṣe ìta ni. Tẹ́ bí bá ń pa mí lẹ́gbẹ̀ẹ́ títì, mo lè sáré ra oúnjẹ tí màá jẹ. Tó bá sì jẹ́ inú ọkọ̀ náà ni, déédé ni. Tó bá jẹ́ inú ọkọ̀, déédé ni. Kò sí ibi tí ǹ ti lè jẹun. Mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa. Mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa. Ibí tẹ́ bí bá ti ń pa mí ni. Inú ọkọ̀ gan an. Ó, ó, ó, ó, ó tún pé ju kí, kí èèyàn tún, ó tún, ó tún, ó tún ṣe díẹ̀ ju pé kí èèyàn máa jẹun níta gbangba lọ. So, tí mi ò bá ti jẹun nínú ilé, tójẹ́ pé oúnjẹ yẹn kò bá mi nínú ilé, tín bá wà nínú ọkọ̀, à! Àyè gbà mí dààda láti jẹun. Ààyè gbà mí dáadáa láti jẹun. Mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa. Ààyè gbà mí. Torí inú ọkọ̀ náà kò yàtọ̀ sí i pé bóyá èèyàn wà nínú ilé. Kò yàtọ̀ sí ìgbà pé po wà nínú ilé. Wa, wa jókò, wa farabalẹ̀, wa jẹun. Kò sí pé bóyá oúnjẹ tó ń jẹ, bóyá, e, e, bí òórùn kan yóò rùn wá bẹ nínú ọkọ̀. Nígbà tó bá ti pa gbogbo ìlẹ̀kùn dé, tó wà nínú ọkọ̀ rẹ kòsí pé bóyá eesin kan ń bọ̀ wá bàlé oúnjẹ tí òun jẹ nídì èyíí mo máa ń jẹun nínú ọkọ̀ dáadá.